Mo ma n ṣe yoga. Yoga ni eré ìdárayá tí a ma n ṣe yálà ní àárọ̀ àbí ní ìrọ̀lẹ́ nígbà kú gba la lẹ́ se yoga. Yoga ni eré napa nọ ẹsẹ̀ tí ó wà fún ọkùnrin, obìnrin, arúgbó àti omi idan ni yoga wà fún. Èèyàn náà a pa, yóò na ẹsẹ̀ sí ẹyẹ ọ̀tún sóṣì.

Oríṣìíríṣìí ìṣòro ni à ń kojú ní ibi iṣẹ́. Ìṣòro àti débí iṣẹ́ láti ilé tí ẹyan bá fẹ́ wo mọ́tò, ìṣòro kan ni. Ìṣòro súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, ìṣòro kan ni. Àwọn ìṣòro fáìlì kí'yan má mobi tó gbé fáìlì sí i ko ṣé wa máa wá fáìlì kiri, ìṣòro kan ni. Ìṣòro, ẹ́, owó àti ṣà account, t'account bá dàrú, ìṣòro kan tún niyen. Oríṣìíríṣìí ìṣòro lówa laye tí eeyań n dójú kọ lẹ́nu iṣẹ́.

Ǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni tí mo bá rí àdàbà iṣẹ́ pọ̀ mi tó yẹ kí a jọ ṣiṣẹ́, tó ṣe kókó látètè, tí ó wà ṣe ilé ẹ, tó wà ṣe súnmẹ̀ súnmẹ̀ lẹ́núṣẹ́, tí òṣìṣẹ́ òún gẹ́gẹ́ bí ó yè kó ṣeṣẹ́. Làra àwọn tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, kí èeyàn rí iṣẹ́ kó máa, kó máa si fẹ̀ se, kó máa ṣe, kó máa lọ́ra ṣiṣẹ́. Ara, àrà awọn tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́.

Àti mo fẹ́ràn ẹnn ìmọ̀lẹ́ òwúrọ̀, ìmọ̀lẹ́ òwúrọ̀ dára púpọ̀. Tí ìmọ̀lẹ́ bá wà ní òwúrọ̀, tí èèyàn bá tètè jí jáde, ó da láti tètè rí gbogbo ọ̀nà ó ma clear so ìmọ̀lẹ́ òwúrọ̀ dà. Tirọlẹ́ náà dà, but torí tìrọlẹ́ náà, ó dá pé ìmọ́lẹ̀ tìrọlẹ́, ọjọ́ àti lọ, ìmọ́lẹ̀ síi máa wà so ìyàn ò ní mo tí ìmọ́lẹ̀ bá máa wọlé báyìí, ìgbà yẹn wá tó mo pé ọjọ́ ti lọ ṣùgbàn mọ́lẹ̀ ti òwúrọ̀ òun ló sì dá jù.

Ojú mi dára, ojú mi rẹwà. Mo dúdú. Gbogbo ara mi ló sì ń dán. Mi n ní pimples kankan lójú. Kò sí kòkòrò kankan ní gbogbo ojú mi. Ojú mi ń dán, ó rẹwà, mo tún ní irungbọ̀n. Tàṣẹ́rẹ́ irungbọ̀n tí mo ní ò pọ̀, irungbọ̀n díẹ̀ ni. N gbogbo ẹekẹ mí ló ṣíì ló soft.

Ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi, ó tó wákàtí kan, tó wákàtí kan, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ma ń wà. Nítorí ẹ ìrìnàjò lọ sí ibi iṣẹ́ mi ma ń tó wákàtí kan. Mo á tètè ji kúróńle láàárọ̀, o ma n tó wákàtí kan. Kí èèyàn tó dé ibi tó ń lọ, súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ma wà. Wákàtí kan ni.

Ìbọ̀wọ́ ni, ìbọ̀wọ́ ni nǹkan tí màá ń wọ̀ sí ọwọ́, tatú mọn sí glove oní ìbọ̀wọ̀. Ìbọ̀wọ́ ni wọ́n máa ń lò tí o kò fẹ́ fi ọwọ́ ẹran rẹ kan nǹkan tó bá fẹ́ ṣe. Nítorí ẹni wọn ṣe máa ń lo ìbọ̀wọ́. But iṣẹ́ tí mò ń ṣe èmi ò kí ń lo ìbọ̀wọ́. But tí n bá fẹ́ tún, bá fẹ́ fọ toilet abi mo fẹ́ tún ilé ṣe, wọ́n fẹ́ nu ilẹ̀ wọ́n máa ń lo ìbọ̀wọ́.

Ọkùnrin ò kí ń lu etí ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Obìnrin ló maa ń lu etí. Mo ti rí àwọn obìnrin tó ti lu etí wọn àti kékeré ni won ti wá ń lu etí fún obìnrin, àti kékeré ni won ti wa ń lu etí fún obìnrin, nitori na ọkùnrin ò kí ń lu etí ní àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Etí lílu obìnrin ló wà fún àti kékeré ni wọ́n si ti wa n lu etí fún wọn.

Nǹkan tí mo má n ṣe kí n tó lọ sùn, ni pé màá kọkọ yẹ, màá kọ gbogbo nǹkan tí mo ṣe pàtá ni fún ọjọ́ yẹn sí nu dáyárì mi tí n baa ti kọ sílẹ̀. Sí dáyárì, máa kọ́ nǹkan tí mo nílò láti ṣe ní the next day, ní ọjọ́ kejì. Àwọn nkan tó ṣe pàtàkì ti mo fẹ́ ṣe ní ọjọ́ kejì, màá ti arrange, màá ti ṣe tó gbogbo ẹ sílẹ̀. Tí mo baá ti ṣe tó gbogbo, àwọn ohun tí mo nílò láti ṣe ní ọjọ́ kejì sílẹ̀ tán, màá wa lọ sùn.

Mo máa ń na ara mi nígbà tí mo bá ṣe àṣìṣé ránpẹ́. Àwọn àṣìṣé tí ò yẹ kí n ṣe tí n bá ṣeé tí mo bá wò báyìí pé nǹkan yìí, nǹkan tí mo mọ̀ ni dáadáa tí mo bá ṣàṣìṣe lórí ẹ̀, o máa ń dúnní lọ́pọ̀lọpọ̀ gan-an. So mo ṣe máa ń bínú mo máa ń na ara mi nítorí ẹ̀ pé aà nǹkan tó yẹ kí n ṣe, kọ́ ni mo ṣe.

Mo máa ń ṣe ìdọ́gba láàrín iṣẹ́ àti ìgbésí ayé ní bí bá ti máa lẹ́nu iṣẹ́, mà á ṣiṣẹ́. Ìṣe mà á ṣe tí mo bá lẹ́nu iṣẹ́, tí mo bá sì wà ní ẹ̀sìkò ìsinmi to yẹ́ kín sinmi. Àsìkò yẹn máa lọ sí òde tí wọ́n bá pẹ́ mi sí. Bóyá ódé ìsọmọlórúkọ ni àbí òde ìyàwó?

Owó tí mò ń gba ò ṣe bẹ́ẹ̀ dára tó. Ó kan ṣìṣe, ó kan wà manageable, but kò ṣe bẹ́ẹ̀ dára tó. Torí tí a bá yọ owó mọ́tò, yọ owó oúnjẹ, yọ owó orí, yọ owó iná, yọ owó gbogbo e kúrò nínú rẹ̀, owó tó máa ń kún nlẹ̀, owó ránpẹ́ ni. Owó ránpẹ́ ló máa ń kú nlẹ̀. Torí e owó tí mò ń gba ò ṣe bẹ́ẹ̀ fi taratara dára tó.

Mo fẹ́ràn láti máa jókòó sí ibi tí, eh, fèrèsí bí ojú fèrèsí tí ń bá ní inú ọkọ̀ òfurufú to je pé eeyan á rí cloud, eeyan á rí cloud. Tí ọba bàlù bà dè ti fẹ́, tí bàlù bà ti fẹ́ fò àbí tí bá ti fẹ́ balẹ̀ eeyan á rí gbogbo ìlú yẹn bó ṣe rí torí ó ń ṣe like ki máa jókòó sẹ́gbẹ̀ẹ́ fèrèsí nínú ọkọ̀ òfurufú.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí ibi ìgbà nígbà, às in nígbà tí wọ́n á so gbogbo kọ́rọ́ papọ̀ mọ́. So keyholder. Mo ní tí mo máa ń so gbogbo, àwọ́n key mi mọ̀ báyìí. Ìgbà tí mo wá ń so gbogbo àwọ́n key mọ̀. So tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nìyẹn. So that kò ní sọnù.

Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni ẹ̀kọ́ ìṣirò, ìṣirò owó Mathematics. Ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù lọ niyen torí ẹ̀kọ́ ìṣirò Mathematics gba lìlo ọpọlọ, gba kí wọ́n ronú àròjinlẹ̀ dáadáa, kí eyan tó lè ṣe. Torí ẹ ni mo ṣe fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò owó Mathematics.

Àwọn ń lo àkókò pẹ̀lú ẹbí mi ní ìgbàdùn àti rọrùn. Tó bá di ọjọ́ ìsinmi emí àti wọ́n á lo àkókò mi pẹ̀lú àwọn ẹbí mi jù. Mo máa wà nílé, àma á jọ ṣeré papọ̀. Ohun tí mo bá lè bá wọn ṣe, màá bá wọn ṣe. Boyá kí n bá wọn ṣe iṣẹ́ àmúrelé wọn. Awon nkan tí mo bá lè ṣe fún wọn, màá bá wọn ṣe, mi maa ń lo àkókò pẹ̀lú ẹbí mi. Maa tun gbe wọ́n jáde, a lè lọ cinema, lọ wo movie A delè lọ ṣeré, lọ sí etí òkun, lọ sí beach.

Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn tí ò kí ń ṣe ìlú mi ni ìlú mìíràn. Mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn. Mo ti lọ sí oríṣiríṣi ìlú, ìlú bí i tí wọn kii sọ èdè tí èmi ń sọ i, tí wọn ni sọ Yorùbá. Mo ti lọ sí bíi iru ilẹ̀ Hausa rí, mo ti lọ sí ilẹ̀ Ibo rí, mo ti kúrò níì Nigeria rí tí mo lọ sí ìlú mi. To ri ẹ mo ti lọ sí, mo ti rìnrìn àjò lọ sí ìlú tó pọ̀ dáadáadáadáàdá.

Eré ìdáni, eré ìdánilárayá ni eré tí a ma ń ṣe exercise ni eré ìdánìlárayá. Mo ma ń ṣe eré ìdáni, eré ìdánilára, ìdánilárayá mo ma ń ṣe é, mo ma ń sáré, mo ma ń fò. Kò sí irú ìdánilárayá tí mi ì kí í ṣe. Mo ma ń ṣe eré ìdániláraya dáadáa lóòrèkóòrè. Kódà mo ma ń ṣe é ní àràárọ̀ mo ma ń ṣe eré ìdánilárayá.

Rárá ni mo kẹ́yìn lọ wọ ẹ́yìn, mo ti pẹ́ dé, lọ wẹ́yìn ni massage. Mo ti pẹ́ dé tí mo ti lọ wọ ẹ́yìn. Kìí ṣe lọ wọ ẹ́yìn láti bí oṣù mẹ́jì wá. Torí tí mo lọ kẹ́yìn, mo sì ń, mo sì ń feel ẹ̀, só ó ti pẹ́ tí mo ti lọ.

Mo ti gún ọkọ̀ ojú omi rí. Mo ti gún ọkọ̀ ojú omi ni ọkọ̀ tó n rìn lórí omi láti ibì kan lọ sí ibì kan. Mo gun ọkọ̀ ojú omi láti Èkó, mo gún láti Èkó lọ sí Badagry, mo gun ọkọ̀ ojú omi lọ. Mo sì ti gún ọkọ̀ mi láti Èkó lọ sí Ikorodu mo ti gún ọkọ̀ ojú omi lọ sí Benin naa ri.

Mo máa ń lọ sí etí òkun. Ko dà? Ojoojúmọ́ ni mo máa ń lọ sí etí òkun. Etí òkun ni ibi tí omi pọ̀ sí, ti Atlantic beach ṣe wà, Atlantic Ocean. Bẹ́ẹ̀ ni etí òkun, mo máa ń lọ sí etí òkun. Lé etí òkun o jin sí òkun súnmọ́ ibi ilé tí mò ń gbé torí ẹ̀ mo se máa ń lọ síbẹ̀. Tí mo bá ji làárọ̀ maa ma wo okun lọ́kàn bá yii ni, tí mo bá de láale láti ibi iṣẹ́ maa ma wo okun lọ́kàn bá yii ni, mo máa lọ sókun all the time.

Mo máa ń dé ní àkókò. Dé ní àkókò ni kí n dé ní ojú ọjọ́. Kí n dé ní táìmù. Kí èyàn dé ní ojú ọjọ́ ní àsìkò tó bá ní kí n dé. Kí n dé ní táìmù ni dé ní àkókò. Mo máa ń dé ibi iṣẹ́ ní àkókò. Tí bá ní adéhùn pẹ̀lú yàn, mo máa ń dé ní àkókò láti lọ pàdé èyàn. Mo máa ní adéhùn láti lọ pàdé èyàn bí i kàn mo máa ń tètè dé bẹ̀ l'ákokò.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ ni ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọjọ́ ìsinmi, ọjọ́ Sunday. Tí ó jọ Sunday, màá wa pelu àwọn ẹbí mi, lówó a jọ wá ń dé, máa bá wọn ṣeré, máa lọ ilé ìjọsìn, a máa dé padà, àwa máa jáde e lọ sí eti òkun àbí ká lọ sinimá. Ọjọ́ ìsinmi ni wọ́n fi ń ráyè wá ń lé pẹ̀lú àwọn family mi.

Ǹjẹ́ ohun tí mo ní fún ìsinmi ọdún ni mo ní twenty days ogún ọjọ́, twenty days leave ni mo ní fún ìsinmi ọdọọdún. Ìsinmi ọdọọdún ni ìsinmi tí wọ́n máa ń pẹ̀, tí wọ́n máa ń fún ènìyàn níbi iṣẹ́. Ẹ̀kan lọ́dún sì ni, ooo twenty days ni wọ́n máa ń fún wa, twenty days ogún ọjọ́ ìsinmi ni wọ́n máa ń ní ní ọdọọdún.

Mo máà ń lo tùràrí. Tùràrí ni pẹ̀fúm. Tùràrí la maa n fi sí ara, tó máa ń jẹ kí eeyan ta ṣánṣán, tó máa ń jẹ kí èyan rún daadá tí ẹ́yan bá n jáde. Mo ma ń lo tùràrí láàrọ̀ tí n ba ti fẹ́ jáde, tí n ba ti ń lọ sí ibi iṣẹ́. Àárọ̀ ni mo ma ń lo tùràrí. Òrún tùràrí dára lara. Kí ẹ̀eyan máa lo tùràrí, ó máa jẹ́ kí gbogbo ibi tí ẹ́eyan bá ti dé, kí ẹ̀eyan maa rún dáadáa.

Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni mọ, eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ. Torí pé àti kékeré ni mí gán ti má n se eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Eré ìdárayá tí mo mọ̀ pé dáadáa ni, mo sì ní klọ́ọ̀bù tí mò ń support nílẹ̀ England. Ni klọ́ọ̀bù tí mò ń support.

Ohun mímu tí mo fẹ́ràn jù ni ii olómi ọsàn. Lẹ́yìn dòdò olómi ọsàn, ẹgbẹ́ àwọn bí juice ni mo fẹ́ràn jù. Torí pé ó kún fún àwọn òjò tó ń ṣe àrà lóore bí vitamin c àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì fẹ́ràn olómi ọsàn. Lẹ́yìn dòdò olómi ọsàn ni mo fẹ́ràn jù.

Mo maa ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kíkọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ni kí eyan kọ ǹkan tí èèyàn mo tẹ́lẹ̀. Mo ń kọ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì, mo maa ń kọ ẹ̀kọ́ cyber security ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo sese waa ń kọ ẹ̀kọ́ òṣèlú ní orí Íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni èèyàn le kọ lórí Íńtánẹ́ẹ̀tì.

Mi ò ní gíláàsì ọrùn. Gíláàsì ọrùn ni gíláàsì tí àwọn tí ojú bá yọ lẹ́nu máa ń lò, tí wọ́n máa ń fiń wo ookan. Bọ̀, èmi ò ní gíláàsì ọrùn tí mò ń lò. Àwọn tó bá ní àìsàn ojú na máa ń lo gíláàsì ọrùn. Wọ́n máa fi kọ ọrùn, wọ́n má fi sójú sun Tí wọ́n bá fẹ́ ka nǹkan, wọ́n maa fi sójú. Tí wọ́n ò bá ka nǹkan, wọ́n a yọ kúrò, wọ́n a fi kọ ọrùn.

Ojú òpó ayélujára tí mo wà ní ojú òpó Blue. Ojú òpó Blue ní ojú òpó ayélujára tí mo wà. Òpó ayélujára ní òpó tí wọ́n má ń lò fi pe peyan to bawa lọ́nà tó jìn láti jọ̀s jiroro. Ojú òpó ayélujára glo ni mo wà.

Àṣà, ó yin ẹbí rẹ máa ń ṣe. Àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà ìgbéyàwó, àṣà ìsọmọlórúkọ. Àṣà tí ẹbí mi máa ń ṣe pọ̀, a máa ń ṣe àṣà iṣile náà, a tún máa ń ṣe àṣà igún. Ẹbí máa ń ṣe àṣà igún, a ń gbé eégún ní ìdílé wa.

Pàdé lórí fóònù ni ìpàdé tí èèyàn á ń ṣe pẹ̀lú àwọn tó bá ní ọ̀nà tòjìn láti jọ jíróró. Mo máà ń ṣe, mo fẹ́ràn ìpàdé, ìpàdé lórí fóònù torí pé mo lè má a ṣe nǹkan mi níbi tí mo wà, níbi tí mo fi fẹ́ lọ sí ìpàdé jin, torí ẹ́ mo lè jọ̀yàn ìpàdé lórí fóònù. Ìpàdé lórí fóònù náà á ń sìn ìrù, wọ́n á ń sìn ìgbà kúúkù. Ó ń jẹ́ kí wọn fà á kúkù, èèyàn ṣòfò pé èèyàn ṣẹ́ ẹ ń lọ ọ̀nà tòjì láti ṣe àwọn ọmọ tó lọ ọ̀nà tòjì.

Ní gílò àkókò mi ó dán mọ́, mo máa ń lo akoko mi ní ọ̀nà tó tọ dáadáa tí mo bá wà ní orí ìlà. Torí ẹrò ojú òpó ayelujárá tí mo ń lò kì í síbẹ̀ jáwò ni tó pọ̀. Mo máa ń lo àkókò mi dáadáa láti sọ̀rọ̀ láti bá ẹni tí mo bá sọ̀rọ̀ orí ìlà sọ̀rọ̀ dáadáa. Kí nǹkan tó bá jẹ́ ó lè jọ yé ẹ.

Etí mi dára, mi ò ní àìsàn etí. Ẹnití, etí rẹ o bà dára ni ẹni tó bá ní àìsàn etí tí ò kí n gbọ́rọ̀ dáadáa. But etí tèmi mo fi n gbọ́rọ̀ dáadáa, mi ò ní àìsàn etí. Mo dẹ maa n fi kọ́tí bọ́ọ̀dù kó etí mi ní àràárọ̀ torí ìdọ̀tí. Láti máa ṣe orin tóto etí rẹ̀ torí ìdọ̀tí, kí eyan wa fi òwú nù láàárọ̀.

Mo máa ń ra epo sí ọkọ̀ mi ní ọjọ́ méjì méjì. Ọjọ́ méjì mo máa ń ra epo sínú ọkọ̀ torí ọkọ̀ mi ń jo epo on jẹ epo díẹ̀. Ọjọ́ méjì ni màá fi lò. Tí n bàá ti ra ẹpo Monday, màá lò ní Monday Tuesday. Tobá di àárọ̀ Wednesday, màá tún ra epo, màá tún lò ní Wednesday àti Thursday. Bimo ṣé máa ń lo epo nìyẹn ọjọ́ méjì méjì.

Ìwà ìṣòwò owó mi ṣeré ni pé mo máa ń san owó náà, mí kí n ná owó náà kùnà. Ti n bá ná owó náà kùnà, kò ní rọ́wó mi nà tí ó bá di àárọ̀ ọjọ́ kejì. Ìyẹn gbọ́dọ̀ máa san owó náà ni, ìyẹn gbọ́dọ̀ jẹ́ máa ná owó náà kùnà. Èyí nǹkan tí ẹ̀yin bá fẹ́ rà ni kí ẹ̀yin rà, ẹyan o gbọ́dọ̀. Ọ de ní budget, pe iyẹ ǹkan báyìí mo fẹ́ rà. Ǹkan tí o bá necessary, eyan o gbọ́dọ̀ rà.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni, àláàmù ló máa ń jí mi. Mo sẹ́t àláàmù sí táìmù ago mẹ́ẹ̀fa ní àárọ̀ ni wọ́n á jí mi. Ọ̀wo à ti jí láàárọ̀ mo máa gbàdúrà. Mo máa gbàdúrà, ìgbàdúrà tán màá ṣe àgbo àpù kọfí. Àláàmù ló máa ń jí mi, bí mo ṣe máa ń jí láàárọ̀ ni yẹn.

Ṣé wọ́n ń pín owó náà pọ̀ náà? Òré mi ni pé tí a bá lọ sí òde, bẹ́ẹ̀ pé a fẹ́ dá owó, àwọn á dáwó òun dọ́gba dọ́gba. Dọ́gba dọ́gba ni àwọn á dá owó. Ẹni tó bá fi ten thousand sílẹ̀, èèyàn kejì náà fi ten thousand sílẹ̀. Ẹni tí agbàra re o bá ti ka ten thousand, bóyá five thousand lágbà rẹ̀ ká, èyí tí agbára kálúku bá ká, lóun á fi lẹ́ loun á ná. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn á pín owó náà ni, àwọn á ná owó ní, àwọn á ná owó ní dọ́gba dọ́gba ni.

Oúnjẹ tó kù ni oúnjẹ tí èèyàn bá jẹ kú. Wọ́n máa ń jẹ oúnjẹ tó bá kù. Tí oúnjẹ tí mo bá sè bá pọ̀ tí mi o bá lè jẹ tán, mọ máa ń ṣe kù, màá jẹ ń tokú, màá jí jẹ ń tokú. Later tí n bá ti bá fe jẹun.

Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ àti kékeré ni mo tí ń gun kẹ̀kẹ́. Ìṣeré ọmọdé ni kẹ̀kẹ́. Àti kékeré ni mo ti wá ń gun kẹ̀kẹ́. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́ dáadáa. Mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ ní ilá mo lè gùn, kẹ̀kẹ́ kékeré mo lè gùn, kẹ̀kẹ́ márúwá mo lè gùn. Kò sí kẹ̀kẹ́ tí n lè gùn mo má ṣe gun kẹ̀kẹ́.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí ní àkókò tá a ń bẹ̀rẹ̀ iṣẹ́. Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí ni ago mẹ́sàn àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí torí àwọn tó bá ń bọ̀ látọ̀nà tójín torí tún kẹ́rẹ́ fà kẹ́rẹ́ ọkọ̀ torí traffic. Ẹ̀ẹ̀, ẹ̀rán ṣọ máa ń, ẹ̀ ṣí ní ago mẹ́sàn àárọ̀. Ago mẹ́sàn àárọ̀ ni ọ́fíìsì mi máa ń ṣí.

Ehn mo fẹ́ràn wà ní òru, mo fẹ́ràn wà ní òru dada. Torí òru ni àsìkò dàkẹ́kẹ́, òru a ń rú, táì pì tí wọ́n ń dákẹ́ lọlọ ní òru, ohùn tí mo bá wà ní ọdá wà ní òru, ó máa ń jẹ́ kí ènìyàn ronu dáadáa láti ṣe ohun teyan bá fẹ́ ṣe.

Ìgbà ọ̀ ẹ̀ ekan ni mọ́ maa ń jẹ́ kí fóònù mi gbóná tí fóònù bá ti charge tó bá ti fú tó ti gbóná ni ẹ̀mí tun kí n charge ẹ́ mo títí sí báátìrì bá tó ti kú. Ọjọ́ kan ni wọ́n lo báátìrì fóònù mi kí n tó tún tún charge. Tí fóònù bá rẹ̀ sí ti foonu ba n gbóná jù ko dà tí foonu baa n gbóná jù ku o máa ń ba fóònù jẹ́ ni. Fóònù ò gbọ́dọ̀ máa gbóná jù. Fóònù mi ò kí ń gbóná.

Áa mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun. Òní wá tó dára. Àwọn ìwà bíi kí wọ́n má tíì jẹun mi kí n sọ̀rọ̀, tí máa fi jẹun tán, tí máa kí n tó bẹ̀rẹ̀ sí ní jẹun, màá ti bu omi sẹ́gbẹ̀ẹ́. Omi gbọdọ̀ wá lórí tábìlì tí mo ti fẹ́ jẹun. Tí ó bá si omi lórí tébùl tí mo ti fẹ́ jẹun, mi ò ní jẹun. Omi gbọdọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ mi kí n tó jẹun. Tí n bá sì ń jẹun, èmi gbọdọ̀ máa sọ̀rọ̀ lórí oúnjẹ.

Mọ́ maá ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Ìgbéjáde bíi kí n gbé mọ́tò jáde lọ ṣe àwọn iṣẹ́ mìíràn níta. Wọ́n á ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Tọ́rí ilé iṣẹ́ wa ní mọ́tò tí wọ́n wá gbe eeyàn jáde lọ ṣiṣẹ́ níta tí a bá níṣẹ́ láti ṣẹ níta. Mọ́ maa n, mo maá ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ dáadáa. At least mọ́ maá ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ bí i ẹ̀ẹ̀mẹta ní ọ̀sẹ̀ kan.

Irú kọ̀m̀pútà tí mo ní, o ní, mo ní laptop HP ìkọ́ five. Laptop HP ìkọ́ five, o ní, mo ní sixty four byte. Óún ni laptop kọ̀m̀pútà ni mò ń lò. O ní mò ń lò fúnra tí temi. Eyi tí mò ń lò ní ibi iṣẹ́, òun ni Dell ìkọ́ five model tun ní iyẹn naa screen touch ni. Dell ni mò ń lò ní ibi iṣẹ́. Eyi tí mò ń lò ní ilé fúnra mi, HP screen touch niyẹn naa.

Ah àti pàrọ̀ ọkàn ṣe nǹkan tó easy. Sugbon bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni pé tí n bá rí pé nǹkan tí mo fẹ́ ṣe kò wúlò fún mi tó láti ṣe, mo máa pàrọ̀ ọkàn mi sí nǹkan mí to ye pé mo mọ̀ pé ó wúlò fún mi láti ṣe. Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi niyen, mo máa ń pàrọ̀ ọkàn mi niyen, ati pàrọ̀ ọkàn easy. Sugbon tí eyan bá fẹ́ pàrọ̀ ọkàn, mo máa pàrọ̀ ọkàn mi sí ibi nǹkan tí màá mọ̀ pé ó easy fún mi láti ṣe, ó de ṣe pàtàkì.

Mo fẹ́ràn kí ń kọrin. Mo fẹ́ràn kí ń kọrin. Àwọn orin tí mo máa ń gbọ́, àwọn bíi fújì tí mo máa ń gbọ́. Mo fẹ́ràn kí ń kọrin. Èyí tí n bá like, tí n bá mọ̀, máa kọ́ tẹ́lẹ̀. Mo fẹ́ràn kí ń kọrin ṣùgbọ́n kí n má dà kọ orin, kí n fúnra ara mi. Orin tí yíò ṣe pé èmi ni, tí ó jẹ́ pé mi ni mo ni fúnra mi, èmi ni lè kọ ẹ. Màámù àwọn orin ẹni tí n máa gbọ́ lóri rédíò, tí n bá pléè lóri fóònù mi, tí n bá mọ̀, mo máa ń kọ. Mo lè kọ'wwọ́n orin yẹn.

Rárá ọjà ni mo ti máa ń ra nǹkan. Ohun kan tí máa fẹ́ rà, mo máa rà á ní ọjà àbí kí n rà á nii órí fóònù mi, lórí app lórí fóònù. Àwọn kan tí máa mọ̀ pé mo le rà latorí app láì ṣe wàhálà lọ sí ọjà lọ rà, mo le rà lórí fóònù, wọ́n ó dẹ bá mi gbé wá ilé. Bí m bá dẹ́ fẹ́ lo phone app, yan lè lọ síbẹ̀ lọ rà fún rẹ̀. Ṣùgbọ́n tí èèyàn bá ní nǹkan mì tó ń ṣe, wọ́n lè gbé wá fún yan ni ilé àbí ní ọ́fíìsì ibi tí èèyàn bá wà. Tí ẹ́ bá rà ọjà lórí phone app, ọjà lórí phone app náà dẹ̀ ní ọjà tó máa wà òkèè. Ṣùgbọ́n àdápípà táí pé yóò lọ rà ní ọjà fún ra rẹ̀ tí wọ́n bá wá gbé dé ní.

Idáàbòbò ọrùn, ẹni tó bá ń lo idáàbòbò ọrùn tó bá jẹ́ ọkùnrin àbí to bá jẹ́ obìnrin en tí ọrùn bá ń dùn, wọ́n má ń da ìda idaabòbò ọrùn ẹn tí ọrùn bá ń dùn ni. Bóyá ẹni àlẹ́ ni yẹn sùn wá sùn lé ọrùn, ọrùn ń ro. Àwọn ló máa ń lo idáàbòbò ọrùn. Èmi ò kí ń lo idáàbòbò ọrùn torí ọrùn o dùn mi. Ẹni tí ọrùn bá ń dùn ni wọ́n ń lo idáàbòbò ọrùn. Idáàbòbò ọrùn sì dáa fún ẹni tí ọrùn bá ń dùn torí wọ́n a ti tì jẹ́ kí ọrùn tó ń dùn kó dúró kó dẹ̀ san. T'ọrùn bá dẹ̀ ti san tán, wọ́n má ba yọ idáàbòbò ọrùn kúrò ní ọrùn rẹ̀

A máa ń pàdé àfojúsùn títà mi. Àfojúsùn títà ni tí ẹ̀yin ọba wò pé iye báyi ni tájẹ́tì náà pé láfojúsùn títà. Àfojúsùn títà mi, mo máa ń pàdé àfojúsùn títà mi torí mo maa ń pe wọ́n oníbàárà mi lóerekórè láti mọ̀ bí ọjà wọn ṣe ń ṣe sí. So torí ẹ, wọn maá ń pè mi láti fi ọjà ránṣẹ́ sí wọn ní oórè kórè. Eh à dè kí n jẹ́ kí ọjà tán, ká tó sọ pé a fẹ́ lọ ra ọjà mi, torí tí ọjà bá tán, tí oníbàárà bá wá tí wọ́n fẹ́ rajà tí wọn o rí ọjà rà, o ṣe ṣe kí eeyan pàdé, kí eeyan pàdàánú oníbàárà rẹ̀. So ẹni tí ọjà rẹ̀ bá ń tán, tí àwọn oníbàárà bá wá ti won o bá ro járà, òní wọn kò ní pàdé àfojúsùn títà rẹ̀

Ohun ọ̀ṣọ́ ni àwọn nǹkan tí a máa ń fi sára fi sára lòofe bíi ẹ̀gbà ọwọ́, ilẹ̀kẹ̀ ọrùn àbí chaini ọrùn, àwọn yẹtí obìnrin. Àwọn ohun ọ̀ṣọ́ ara ni wọ́n ń lo ohun ọ̀ṣọ́ ago àti ilẹ̀kẹ̀ ọrùn, oun mo máa ń lo àwọn ohun ọ̀ṣọ́ tí mo ń lò ní ju ni ilẹ̀kẹ̀ ọrùn, mo maa n lo chainì ọrùn àti agọ ọwọ́ torí wọ́n mú eeyàn look fine dáadáa.

Mo ti bere ìrànlọ́wọ́ látoori olùṣètò ẹ́rọ rí. Olùṣètò ẹ́rọ ni wọ́n ma ń pé nì konstoma kíẹ̀. Mo ti bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ́rọ rí. Tí n bá rí pé wọ́n ń jà owó mi ní ìjàkujà, àbí mo fẹ́ ṣe data, mo fẹ́ ṣe nǹkan kan tí kò yẹ mí, mo ma ń pè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ́rọ. Mo ma ń pè, mo ti pè wọ́n ní ení, pè wọ́n láàárọ̀ yìí.

Mo máà ń mu omi inú ike. Omi inú ti won ro sínú ike. Mo máà ń mu mẹ́ta ní ojúmọ́. Oun ni mo máà ń mu. Tí bá ti jẹun, omi inú ike ẹyọ kan ni mo máà ń mu. Tí mo bá jẹ bí i bisikíìtì àbí mọ́ra kankan, màá tún mu omi inú ike ẹyọ kan. Tí mo bá jẹun ní alé, màá mu omi inú ike ẹyọ kan. Omi inú ike mẹ́ta ni mo máà ń mu ní ojúmọ́.

À, ó maá n lágbára díẹ̀ láti kojú ìṣòro ibi iṣẹ́. Oríṣiríṣi àwọn ìṣòro ni a ń kojú ní ibi iṣẹ́, bí ìṣòro owó àbí ìṣòro kí èèyàn ra ọjà kí ọjà ó má tètè dé, àwọn nǹkan tí a fi ń ṣe èlò ọjà wa kó má tètè dé. Ìgbà míì oníbárà lè ṣe owó kí báǹkì má lè tètè, kí wón ma tètè rówó yẹn ní àkáǹtì ní báǹkì. But bí mo se máa ń kojú àwọn ìṣòro ọ̀ún ni pé àwọn tí oníbárà tí mo bá fi inú tán, tí wọ́n bá sẹ́ndì owó, èèyàn á tí mọ̀ pé ti a bá ti rí alert ẹ̀ lórí fóònù oníbárà, mo ti mọ̀ pé ó ti ṣé nìyẹn.

Tí n bá, àtìkù tí n bá sín mo máa ń fọwọ́ bo imú mi ni tí n bá sín, tí handkerchief bá wà ní ọwọ́ mi, aṣọ pélébé bá wà lọ́rùn, àbí àwọn paper ma fi bo imú ma wá sín. Ǹkan kí n sín jáde ní ibi tí ọ̀pọ̀ èèyàn bá wà. Ǹkan tó bá wà lórí àwọn pélébé àbí áǹkí wà lọ́rùn máa fi sínú, máa sín síbẹ̀

Aṣọ wíwé, mo ní aṣọ wíwé. Aṣọ wíwé ni aṣọ tí a bá kà, ta bá kà jọ sínú kọ́mbọ́ọ̀dù, mo ní aṣọ wíwé. Ni aṣọ wíwé tó pọ̀ dáadáa, gbogbo ẹni tó pọ̀ tẹ́lẹ̀ pé ó wọ bí i tẹ́ń, ni aṣọ wíwé.

Àwa a ń pa owó pamọ́, gbogbo owó kọ́ ni èyàn máa ń náà. Èyàn o gbọ́do na gbogbo owó tán, èyàn gbọ́dọ̀ ní owó nípa mó. Mo máa ń k'owó díẹ̀ díẹ̀ pamọ́. Gbogbo owó kọ́ ni ẹni tí ó bá jẹ́ èrè tí a bá rí ní orí ọjà, èèyàn a fi pamọ́. Èèyàn a pa ìyẹn mọ́ síbi kan. Àwọn owó tó bá jẹ́ pé owó ọjà, èèyàn a fi ra ọjà tí a tún fi pa owó mi wọlé. But owó tó bá, àwọn èrè tó wà lórí ọjà, èèyàn a pa irú owó bẹ́ẹ̀ mọ́ ni wọ́n a ń pa owó yẹn ni.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi gbá wákàtí kan. Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi. Ìpa ìsinmi oúnjẹ ọ̀sán ni ìgbà tí ààyè tó bá fún ọ lẹ́nu iṣẹ́ láti lọ fi jẹun àti sinmi lẹ́nu iṣẹ́. Wákàtí kan ni àsìkò àti ìgbà ìsinmi wa ní ẹnu iṣẹ́ ní ọ̀sán. Wákàtí kan, lẹ́yìn wákàtí kan, onikaluku o tún padà sí ibi iṣẹ́ rẹ láti má ṣiṣẹ́ lọ.

Uhm, mo yín tún, mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe. Àwọn nǹkan tí mo lè tún ṣe boya bi báta, mo lè tún báta ṣe. Mo mọ bí wọ́n ṣe ń tún ẹrọ̀ ibánisọ̀rọ̀ ṣe, fóònù, mo lè tún ṣe, àwon nkan ti mo lè tún iṣẹ́ pọ, mo lè tún kẹ̀kẹ́ ṣe tí ṣeni kẹ̀kẹ́ bá já, mo lè tún ṣe fúnra mi.

Ọkọ̀ ojú irin ni ọkọ̀ tó máa ń rìn lórí irin láti ìlú kan lọ sí ìlú kan. Mo ti ń rìn lórí ojú o pẹ̀lú ọkọ̀ ojú irin ri ní àyimọ́ye ìgbà tí ó ṣe é kà. Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri, ó sì fást dáadáa. Mo maá n rín pẹ̀lú ọkọ̀ ojú irin. Ọkọ̀ ojú irin yára ó yára ó sì fọkànbalẹ̀ láti wọ̀.

Òfin ìyára ọkọ̀ ní traffic rule. Òfin ìyára ọkọ̀ ni traffic rule. Wọ́n máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí tí èyan o bá tẹ́lẹ̀ òfin ìyára ọkọ̀, ó wà lára ohun tó máa ń fa súnkẹrẹ fàkọrẹ ọkọ̀ tó máa ń jẹ́ kí èèyàn pẹ́ dé ibi, ibi tó bá n lọ. Yala bo ń lọ ibi iṣẹ́ ni àbí ó ń lọ fún ìpàdé kan, òfin ìyára ọkọ̀ ṣe kókó láti máa tẹ̀lé. Fún ẹni tó bá ń wa ọkọ̀ ṣe pàtàkì láti máa tẹ̀lé òfin ìyára ọkọ̀

Mo fẹ́ràn jíjì iyán. Mo fẹ́ràn jíjì iyán. Ìgbà tí mo ji iyán láàsì ni ìgbẹ̀yìn ni mo ji iyán nígbà tí mo lọ sí ìlú Iléṣà. Torí Iléṣà, oúnjẹ tí wọ́n jẹ ní ìlú Iléṣà, Èkìtì, Òǹdó nílẹ̀ Yorùbá, òun ni iyán ni oúnjẹ wọn. Ìbẹni mo ti ji iyán, mo fẹ́ràn jíjì iyán. Iṣu ni wọ́n fi máa ń ṣe iyán, wọ́n máa ń pò lọ iyán. Tí èèyàn bá fẹ́ ji iyán, tí ẹ bá fẹ́ fẹ́ràn oúnjẹ iyán, tí ẹ bá fẹ́ gbádùn kí èèyàn jẹ́ pẹ̀lú ẹ̀gúsí. Ǹjẹ́ tún lè jẹ́ pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́. Orísirísi ọbẹ̀ tó bá wù oníkálukú ló lè fi jẹ iyán. Bọ̀ọ̀ ọbẹ̀ tí ó ṣe pàtàkì tí wọ́n fi ń jẹ iyán ni ọbẹ̀ ẹ̀gúsí àti ẹ̀fọ́

Fóònù alágbèéká tí mò ń lò ni fónù Redmi. Redmi ni fónù alágbèéká tí mò ń lò. Fóònù alágbèéká ni fónù tí ìwá ń mú kiri tí ì bá fẹ́ gba ìpè láti ibikíbi. Fóònù alágbèéká mi ni Android phone. Redmi sì ni orúkọ fónù náà.

Nǹkan tí mo fẹ́ràn ní orí pizza ohun ni tomato spice Tí wọ́n bá slice tomato, tomato tó máa ń wà lórí ẹ ni mo láìkì jù ní orí pizza. Pizza dára toba tun waá jẹ́ gbígbóná. Pizza dára omi adùn ẹ pẹ̀lú tomato ni mo like.

Ẹ̀rọ ìdàkejẹẹjẹ, mo ma ń lo ẹ̀rọ ìdàkejẹẹjẹ. Àwọn ẹ̀rọ ìdàkejẹẹjẹ ni ẹ̀rọ tí wọ́n ma ń lò ní, tó máa ń lò jù ní ọ́fíìsì wọ́n sì máa ń lò nílé, wọn tún máa n lò nílé na. Àwọn ẹ̀rọ ìdàkejẹẹjẹ yàtọ̀ sí ẹ̀rọ alágbèéká. Ẹrọ alágbèéká ni èèyàn máa ń gbé kiri, ẹ̀rọ ìdàkejẹẹjẹ èèyàn máa ń gbé sílẹ̀ nílé ni.

Mo máa ń jẹ gọ́ọ̀mù, mo ti jẹ̀ ṣín gọ́ọ̀mù ní alẹ́ àná. Mo máa ń jẹ gọ́ọ̀mù, bọ̀ míì jẹ ṣín gọ́ọ̀mù sùn. Mo máa ń jẹ gọ́ọ̀mù, tí n bá fẹ́ jẹ gọ́ọ̀mù ni ngbà tí n bá jẹ oúnjẹ kan, boya ata tó wá ń bẹ owá pọ̀ àbí oúnjẹ ohun máya rin mì ni máa ń jẹ gọ́ọ̀mù. Ṣùgbọ́n àwọn dókítà máa ń jẹ kó ye wà pé ẹni tó bá ń jẹ gọ́ọ̀mù, ó máa ń jẹ́ kí eyín rẹ̀ ko strong.

Mi kí ń de ọjà aabo nigba tí mbá wa ninu okom wà nínú oko, ọjà tí wá bẹ́ẹ̀ fe di mọ́tò ló ń wọkọ̀ ló a fi kó jáde síta sí ìgboro. Àwọn kòkó òfin kò kí ń ṣe díwà sí ilé, eeyan a fi mọ́tò kó, mọ́tò ló máa kó wa sí ìgboro.

Nǹkan tí mo máa ń ṣe ní àṣàlẹ̀ ni pé mo máa ń ṣeré lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi tí a máa ń ta ayò ọlọ́pọ́n. Àyò ọlọ́pọ́n ni a máa ń ta ní àṣàlẹ̀. Èmi àtàwọn ọ̀rẹ́ mi máa ń jókòó papọ̀ ní abẹ́ igi. A máa ń ta ayò ọlọ́pọ́n. Ìgbà tí mo bá sì lọ̀dọ̀san tí mo bá lọ sọ́dọ àwọn ọ̀rẹ́ mi, ǹkan kan tí mo tuw wa n ṣe ní àṣàlẹ̀ ni mo máa tẹ kọ̀ǹpútà láti wo nǹkan tó ń lọ lágbàáyí.

Wọ́n má ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ní ẹ̀kọ́ kan, n kọ̀ọ̀kan wọ́n má ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Tí oo bá je pe mo ba fẹ́ jẹun, àwọn oníbàárà bá wà níbẹ̀ tó bá nífẹ́ẹ́ sí láti jẹ, a máa jẹ oúnjẹ oún. Àfi tó oníbàárà mi bá ń jẹ oúnjẹ kan tí mo nífẹ́ẹ́ sí láti jẹ, a má a jẹ oúnjẹ òun. Gbogbo ké ṣe gbogbo ìgbà ẹ̀kọ́ kan yẹn.

Mo máa ń fọ aṣọ, iṣu mi ní ọjọ́ méjì méjì ni mo máa ń fọ aṣọ. Tí bá dẹ́ ti dé láti ibi iṣẹ́ ní alẹ́ ni mo máa ń fọ aṣọ. Torí mo ní, ẹ́, ẹ̀rọ tó ń bá ni fọ aṣọ nílé mo ní. Washing machine, ẹ̀rọ abáni fọṣọ mo ní nílé. Tó bá ti di ọjọ́ méjì méjì, aṣọ tí n bá ti wọ̀ máa kó sínú ẹ́, màá fọ. Bí sé má ń fọ aṣọ ni.

Ojú ènìyàn tòun máa ń ṣe ètò ǹkan, oríṣìíríṣìí ṣe ètò ǹkan ni mo máa ń bá ènìyàn ṣe. Boya tí ẹ̀niyan bá fẹ́ ṣe ìgbéyàwó sín, mo máa bá yàn ṣe ètò ẹ̀. Ẹni tí ó bá fẹ́ ṣe ètò ìpàdé, bíi ìpàdé ẹlẹ́gbẹ́dé, mo máa bá wọn ṣe ètò ẹ̀. Oríṣìíríṣìí ṣe ètò ǹkan mo máa ń bá ènìyàn ṣe. Ẹni tí ó bá fẹ́ kọ́lé náà bá fẹ́ ṣe ètò bi ose fẹ́ kọ́lé pé ìfẹ́ ṣe gbogbo ẹ̀, wọ́n máa bá wọn ṣe ètò ẹ̀

Mo maa n ṣe àtúnlo ǹkàn. Mo maa n ṣe àtúnlo ǹkàn bíi ago, mo maa n ṣe àtúnlo ẹ́, chain ọrùn, ìlẹ̀kẹ̀ ọrùn mo maa n ṣe àtúnlo ẹ́. Àwọn ǹkan tí mo maa n ṣe àtúnlo ni aṣọ́ nàa mọ́ maa n ṣe àtúnlo ẹ́. Àfi aṣọ to bá ti gbó to bá ti ya nikan lóku Bàtà tí ó bá ti jà mọ́ maa n ṣe àtúnlo ẹ́. Àwọn tí mọ́ maa n ṣe àtúnlo jù ni aago àti ìlẹ̀

Mo ní ọkọ̀, mo ní ọkọ̀ Toyota Camry ni mò ń lò. Hhm Toyota Camry lọkọ̀ tí mò ń lò. Mo ní ọkọ̀, ẹyo kan ni mo ní. Ọkọ̀ eyo kan ni mò ń lò, ò le má tí ẹ. Àwọn ẹbí mi jọ ń lò ọkọ̀ ẹyo kan ni.

Mo ní ẹranko ọ̀sìn tọkí mo ní ẹranko ọ̀sìn tí mo ń sin, tí mo ní. Ẹranko ọ̀sìn tí mò ní tí mo ń sin, èmi o kín ṣe èmi ń sin ajá, mo ní tọkí. Tọkí ni ẹranko ọ̀sìn tí n ò ń sin. Ó wà nínú ọgbà àyíká ilé.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì níbi iṣẹ́ mi pọ̀, àwọn bí i maṣíìnì tí a fi ń tẹ ìwé, kọ̀mpútà tí a fi ń sẹndi ímeelì, èyí tí a fi ń píìntì ìwé, maṣíìnì tí wọ́n fi ma fi ń kó iyẹ̀pẹ̀ àti àwọn ọkọ̀ tó wa ń kó ọjà lọ fún oníbàárà.

Un o ti lọ sí agọ̀ rí, un ti lọ sí agọ̀ orí. Ago ni ibi tí ó bá jìn, ibi tí wà ní agbègbè. N o ti lọ sí agọ̀ orí.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ní àjọ̀dún Kérésìmesì, torí nígbà àjọ̀dún Kérésìmesì, everybody á wà ní gbogbo yan ma ní ilé ìjọsìn, tan bati jọ́sín tàn, gbọ́ mọ̀lẹ́ bí ará ojúlùmọ̀ wa wálé wá kí yin wọn kí yan, eyan máa pa adìrẹ àbí kí wọn pa ẹran, everybody wá jọ jókòó jọ jírórò jọ jẹun, jọ sọ̀rọ̀. Àjọ̀dún Kérésì ni mo fẹ́ràn jù.

Àkókó ọdún kérésì ni mo fẹ́ràn jù. Àkọ́dún ọdún Christmas ni mo fẹ́ràn jù. Akọ́dún Christmas ni gbogbo ẹbí ará everybody á wá sílé, á ṣe àkókó ọdún ní December, á ṣe Christmas, wọn á sì lò bí i ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì. So everybody gbogbo family wọn á jọ wà papọ̀, wọn á jọ jẹ oúnjẹ, jo sọ̀rọ̀. Family tí èyàn ti rí tipẹ́ tipẹ́ tipẹ́. Gbogbo wọn á wálé fún ọdún kérésì Christmas ní December.

Wọ́n á mọ àwọn ẹ̀rọ ìlera bíi blood tonic, wọ́n mọ blood tonic tí ń bá ṣẹlẹ̀ treat malaria tán, wọ́n mọ blood tonic, àbí tí máa ń wúkọ́, wọ́n á mọ syrup ògún ikọ́. Àwọn ẹ̀rọ ìlera tí wọ́n máa ń lo ni yen tí wọ́n mọ ni.

Orin tí mo fẹ́ràn jù ni orin fújì ni mo fẹ́ràn jù, torí pé oríṣìíríṣìí orin ló wà. Orin hip hop wà, afrobeat wà, R&B wà, fújì wà, àwọn instrumental, orin ta dé gbọ́, won kan ma lulu nìkan ni, won ni kọrin ṣùgbọ́n orin tó mi fẹ́ràn jù ni orin fújì, torí pé ó jẹ́ orin ìbílẹ̀, orin àṣà àti ìṣe si ni.

Nígbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ní àná, èmi àti àwọn ọ̀rẹ́ mi ríra ní àná, torí ibi iṣẹ́ wa kò jìn síra wọn. Tí gbogbo wa bá ti parí iṣẹ́, ta bá ń lọ ilé, bọ́ọ̀sì ọkọ̀ kan náà ló jọ máa n gbé wa lọ ilé. Ta bá parí iṣẹ́ lénìí náà báyìí a máa tún ríra. Ta bá ti parí iṣẹ́ la máa ń ríra.

Àwòrán, mo ní àwòrán lára. Mo ya àwòrán orúkọ mi ni mo ya tí mo kọ sí ara. Àwòrán ara ni àwọn olóyìnbo ń pè ní tattoo. Mo ní àwòrán ara. Mo ní àwòrán ara. Ó sì rẹwà. Ẹni tó bá mi yá yàá dáadáa, orúkọ mi ni àwòrán tí mo kọ sí ara.

A, mo máa ń jẹ ẹran, mo máa ń jẹ ẹran. Jú, iṣan ẹran ni mo láì kí ju. Àbí bẹ́ẹ̀, ara ẹran, àwọn tínú ẹran, ṣaki, ẹdọ, ẹh ẹn, àwọn ọ̀sẹ̀, ara inú ẹran, àwọn ẹran mi like àti iṣan ẹran. Mo maa n jẹ ẹran daadaa, tori ẹran kun f'eroja protein.

À, WiFi mi yára, WiFi mi yára torí mo ní WiFi kékeré kan tí mò ń lò, ó sì yára, pocket WiFi ó sì yára dáadáa. WiFi ni mo fi máa ń connect mọ́ laptop mi, mo máa fẹ́ wá lórí internet ó yára dáadáa mo sì máa ń lo WiFi torí fóònù náà tún wà. WiFi orí fóònù, mo tún lè lò kí n connect ẹ mọ kọ̀mpútà, óun ná dè yára.

Nígbà tí wọ́n ń fọ ẹyín lójú mọ́ ẹ̀ẹ̀miji ni wọ́n ma ń fọ ẹyín lójú mo, torí ó dára láti fọ ẹyín ní àro kùu tú tí èèyàn bá ti jí kò fọ ẹyín rẹ̀, alẹ́ kí èèyàn tó sùn, tí èèyàn bá ti jẹun tán kí èèyàn tó sùn ní alẹ́ kò fọ ẹyín rẹ̀. Gbàméjì tó dára jù láti fọ ẹyín nìyen. Ẹni tí ó bá ráyè lé fọ ẹyín ju ẹ̀ẹ̀meji lọ, but igbà méjì tó dára jù tí èèyàn bá ti jí láàrọ̀ ó fọ ẹyín, bá sì tùn di alẹ́ tí èèyàn bá ti jẹun tán kó tó sùn ó fọ ẹyín.

N ó má ń kà ìwé, n ó má ń kà ìwé dáadáa. N ó má ń kà ìwé ní òrékòre tí má ti ráyè, n ó má ń kà ìwé ìgbà tí má a wà less busy díẹ̀ lẹ́nu iṣẹ́. N ó má ń gbé, n ó má ń mú ìwé sínú báàgì lágbẹ, lẹ́gbẹ̀ẹ́ tí n ó má ń gbé lọ ibi iṣẹ́. Tí má ti ní ìsinmi rán pẹ́ lẹ́nu iṣẹ́, n ó má ń mú ìwé oún jadé tí n ó ma kà.

Iṣẹ́ ìgbóǹṣe ni text message. Wọ́n á lo iṣẹ́ ìgbóǹṣe text message yìí láti message àtorí fóònù sí fóònù. Wọ́n tún wá lo iṣẹ́ ìgbóǹṣe email. Mo tún wá lo WhatsApp, áàpù ní WhatsApp lórí fóònù. Mo tún wá lo iṣẹ́ ìgbóǹíṣe WhatsApp ní orí fóònù.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pínpín oúnjẹ mi, tí n bàá n jẹun, tí bá rẹ́ni bá fẹ́ jẹun n bẹ, a lè jọ pín oúnjẹ òun láti jẹ. Mo fẹ́ràn pínpín oúnjẹ mi. Ìfẹ́ wà nínú kí eyan máa pín oúnjẹ jẹ fún eyàn. Ìfẹ́ ni ó wà nínu ẹ. Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ jẹ. Tí n bàá jẹun lọwọ, ti eyan bá fẹ́ jẹun ninu ẹ, a lè jọ jẹ. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ jẹ.

Mo fẹ́ràn láti máa jó. Mo fẹ́ràn láti máa jó. Àgàgà tí ń ba wà ní ilé ìjọsìn, mo máa ń jó. Àbí tí ba wà ní òde àríyá, mo máa ń jó. Mo fẹ́ràn láti máa jó dáadáa. Mo máa jó tí maa lagùn, mo fẹ́ràn láti máa jó. Tí yi to bá jẹ́ tí o ba je onílùú, kó jẹ́ bàtà náà ń lù, mo máa ń jó. Kó jẹ́ drum set, mo máa ń jó. Oríṣìíríṣìí ijó lówà. Ijó takaṣufe ò wà. Ijó fújì wà. Ijó ìbílẹ̀ wà. Ó depend lórí irú ilu tán bá ń lù àbọ́tin tán bá ń kọ. Èyan a fi mọ iru ijó to ye ki eyan jó síru ọ̀rìnbẹ́ àbí ilu ohun.

Na tí máa wà, bá fẹ́ lọ sí ìsinmi, mo fẹ́ràn kí máa lọ sí ibi tí òkè bá wà, tó mi ti ń dà latori òkè ibi tí mo fẹ́ràn jù lọ láti má a lọ fún ìsinmi ni, leyin kí n lọ fún ìsinmi ránpẹ́ àbí ìsinmi lára lọ sí ibi tí òkè bá wà.

A kin fi be wo jeepu ni ojoojúmọ́. Àwọn ojú ìbòjú tí èmi máa ń lò, ojú ìbòjú tí màá ń lọ sí patí ó wà. Àwọn tó ju bá ń dùn ni wọ́n máa ń wọ ojú ìbòjú ní ojoojúmọ́. Ẹ̀yin tí dókítà bá recommend ojú ìbòjú fún, àwọn náà máa ń lo ojú ìbòjú lojoojúmọ́. Bùt èmi tí n bá nlọ patí, ni mo máa ń lo wọ ojú ìbòjú fún gẹ́gẹ́ bí i wákàtí kan.

Ẹ n mo ní ìtàn ààbò kọ̀ǹpútà tí mo ń lò lórí laptop mi. O bá kọ̀ǹpútà tí mo ń lò wá ni antivirus ní ìtàn ààbò kọ̀ǹpútà. Ó ní mò ń lò. O bá kọ̀ǹpútà mi wá, ni antivirus tí wọ́n ti fi sí ìtàn ààbò kọ̀ǹpútà tó ti bá kọ̀ǹpútà wá láti ibi tí wọ́n ti ṣẹ́, lá tọ dá àwọn tó ṣe, o bá wá ni, mo.

Kò sí bẹ̀rù ọ̀run láti darí àwọn ènìyàn, à ti darí àwọn ènìyàn lọlé jù torí bi e se ń darí wọn sọ́ọ̀tún, ni wọn maa lọ sóṣì. Kò sí bẹ̀rù ọ̀run láti darí àwọn ènìyàn, bọ̀ wọn darí àwọn ènìyàn bí bábà mi máa se ká láti darí wọn.

Ahn, mo ga òo, mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bí i bàtà bí i mẹ́fa. Mo ga ní ìwọ̀n ẹsẹ̀ bàtà bí i mẹ́fa, bi mo se ga nu, mo ga fíu fíu. Láìpẹ́ bí i ọ̀tọ̀ ọdún mẹ́fa, mo sì ní ara ọ̀gbìn. Ìwọ̀n gíga mi yóò tó ìwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fa.

Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni ìdojúkọ súnkẹrẹ fà kẹrẹ ọkọ̀ tí ń bá lọ sí ibi iṣẹ́, ìdojúkọ tí a tún máa ń ní ibi iṣẹ́ ni tí ẹ̀rọ ta fi ń printí paper jáde tí ó bá bàjé àti tètè rí ẹro náà tún ṣe, o maa ń gbáṣiko tó pọ̀. Àwọn ìdojúkọ kéékèèké tí à maa n dojúkọ nbi iṣẹ́ ní.

Tí n bá jí ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ mu coffee ní òwúrọ̀ tí n bá ti jí. Léyín tí n mo ba ti wá mu coffee ọ̀hún tán, mo máa ṣẹ̀ wá jẹ ìrẹsì, máa jẹ rice àti ẹ̀wà pẹ̀lú ọbẹ̀ ata. Ẹran ma wà lórí e àti ẹyin, ǹkan tí mo máa ń jẹ ní òwúrọ̀ ni.

Mo wá mú àwọn ọmú protein bí i olómi ọsàn, juice, mo wá mu olómi ọsàn, elérindùndùn olómi ọsàn, mo wá mú. Mo tún wá mú mo má ń jé apple, má ń jé apple.

Ibi tí mo fẹ́ràn lọ jù oun ni ibi eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ibi tí mo fẹ́ràn lílò jù ni yẹn, lẹ́yìn ibi iṣẹ́ o, lẹ́yìn ibi iṣẹ́ ibi tí mo fẹ́ràn lo jù ibi eré dárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá aláfẹsẹ̀gbá ni, ibi tí mo tún fẹ́ràn lọ jù.

Gbọ̀nádẹ jẹ HP. Mi mọ gbọ̀nádé jẹ one horse power. Mi mò fẹ́ràn jù ní ínú yàrá tí kò ní mú òtútù jù. Gbọ̀nádẹ jẹ́ tí mo fẹ́ràn ní yàrá niyen, òun tí ó ní mú òtútù jù ni mo fẹ́.

Ìgbà tí mo kẹ́yìn fò, ìgbà tí man á ṣeré ìdárayá ní ọlọ́ṣọ̀ọ̀sẹ̀ tí mo mán lọ ní every Sunday ní ọjọ́ ìsinmi. Ìgbà yẹn ni, ìgbà tí mo kẹ́yìn fò ni yẹn. Tórí tí a bá ń ṣa eré ìdárayá, a máa ń fò. Ọjọ́ ìsinmi ni ìgbà tí mo kẹ́yìn fò. Bí ti won bá fe ṣeré ìdárayá ní orí pápá.

Ìmọ̀ tuntun mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni ìmọ̀ cyber security. Bí a ṣe ń defend cybercrime torí àwọn oníjìbítì tó wà lórí ẹ̀rọ ayélujára, bí a ṣe ń defend ti wọn ò ṣe náà a rí data àwon èèyàn jí. Ẹ̀, nǹkan tí mo fẹ́ mọ̀, mo tún fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni.

N kii ṣe ìsọdọ̀tun ọkàn. Ìsọdọ̀tun ọkàn ṣe nǹkan tí ó rọrùn báyìí náà láti ṣe. E ní lọ sí ilé ìwòsàn dọ́ti ìsọdọ̀tun ọkàn tí ó bá ní àìsàn ọkàn tó ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n ní ilé mi, mo ní CCTV camera ní ilé tí ó máa ń record gbogbo fídíò nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní àyíká. Yala mo wà nílé ò, yala mi ìsìn lé ò, ó máa ń record e si le. Òun ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ni CCTV camera, CCTV camera. Óun ni ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní.

Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀, tí mo bá wà nínú ọkọ̀ mo ma n like kí n jókòó sí i, mo fẹ́ràn láti máa jókòó sí ibi tí fèrèsé ọkọ̀ bá wà torí mo fẹ́ máa rí gbogbo ǹkan tò ń lọ ní àyíká bí mọ́tọ̀ ń ṣe ń kọjá ni mo ṣe fẹ́ràn sí láti máa jókòó sí ibi fèrèsé ọkọ̀

Mo máa ń fà ní àárọ̀, àárọ̀ tí mo bá ṣé jí ni mo máa ń fà, bí mo bá jí láàárọ̀, mo máa fà má ṣé wa lọ wẹ̀, mo máa wẹ tán, mo máa jáde, tí mo bá si tún ṣiṣẹ́ tó bá ti rẹ mi àbí tí mo bá ti jókòó l'ẹ́nu iṣẹ́ tí mo bá dìde díẹ̀ tí ebi bá ti ń pa mi máa fà.

Mo mọ bí a ṣe ń fọn fèrè, fèrè nìkan mọ́ bí a ṣe ń fọn fèrè. Bloo bloo ni mo mọ bí a ti ń fọn. Oríṣìíríṣìí ǹkan lèèyàn le fọn. Èèyàn le fọn whistle, èèyàn le fọn trumpet kàn ṣe ẹ fọn fèrè.